Kí ni mo máa ṣe tí òjò bá rọ̀? Mo gbọ́dọ̀ wá ibi tí mo ti fi forí pamọ́ torí mi ò lè jẹ́ kí òjò rọ̀ sí aṣọ mi. Mo dẹ̀ gbọ́dọ̀ dé ibi iṣẹ́, òjò dẹ́ máa ń fàá kí èèyàn wá dúró síbi kan, tí èèyàn ò bá ní ọkọ̀ àbí tí èèyàn ò bá ní ibi tí èèyàn máa sá sí kí èèyàn tó dé ibi iṣẹ́. Ah! Kò da kí èèyàn má ní ọkọ̀ tí òjò bá ń rọ̀ o. Ọkọ̀ dára náà but owó ṣe koko. Kólúwà pèsè owó ki emi náà rọkọ̀ tẹ̀mi.

Rárá o, mi ò kọ ìròyìn ní ibi iṣẹ́. Department tí mo wà ni HR. HR dẹ̀ wà fún pé ka wá èèyàn tó dára, tó ní value sí organization ti àwa. A máa ń wá kí gbogbo èèyàn wá pa papọ̀ náà, ka wà as one, ká dúró bí eekan ṣoṣo. HR department máa ń jẹ́ kí àwọn èèyàn tó wà ní organization wa kó máa tẹ̀lé gbogbo òfin àti gbogbo nǹkan tó yẹ kó ṣe. Kó dé mọ̀ wípé gbogbo skill, knowledge and, and asset tó ní, kó make sure pé wọ́n lò wọ́n dáadáa sí organization wa, ká lè dé ibi tí ẹka dé, bí èèyàn gangan àti organization náà.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa ṣe iṣẹ́ ìtà gbangba. Ó dá kí eeyan ma ṣe ìtà gbangba nígbà mi inú ilé dá, but ìtà gbangba ó tọ́ mọ pé àwọn tí o mọ̀ àti àwọn tí o mọ̀, òun ń fún wọn ní ọpọlọ tí ìwọ ti kà. Gbogbo nǹkan tó mọ̀, òun ń fún wọn sí náà, káwọn náà mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nǹkan tí ìwọ ti kà. Ó dàbí pé kí eeyan ma fún èèyàn ní ọpọlọ, kí eeyan fún èèyàn ní information sí information confidence level ìgboyà èèyàn náà máa ń, ó máa lọ sókè, ó dè dára fún ara èèyàn dáadáa kí eeyan ma fẹ́ràn iṣẹ́ ìtà.

A máa ń nípàdé àárọ̀ Monde, ọ̀sán Weside àti àárọ̀ Furaide Ó jẹ́ wípé àárọ̀ Monde jẹ́ pé gbogbo ǹkan ta ti ṣe ní wikendi, a máa mú padà wá níjọ́ Monde à de máa sọ̀rọ̀ nípa iṣẹ́ ta máa ṣe ní ọ̀sẹ̀ yẹn gangan. Weside jẹ́ fún pé ǹkan tó ti ń ṣẹlẹ̀ ní ọ̀sẹ̀ yẹn, tíbo lati dé, ìbo la ń lọ. Tí Furaide wá jẹ́ wípé a ti parí ti ọ̀sẹ̀ yẹn, ṣé a mú goolu àti ǹkan tó jẹ́ wípé ká ṣe ní ọ̀sẹ̀ yẹn ṣé a ri gbà? Ṣé a gba kilaenti tàbí ṣé a gba gbogbo ǹkan to yẹ ka ṣe dáadáa ní ọ̀sẹ̀ yẹn? So ọjọ́ mẹ́ta ní ọ̀sẹ̀ kan la máa ń ní mintinni, ó dẹ̀ ní impotanci gidi.

Báwo ni mo máa ń ṣe iṣẹ́ ìdanàádúrà? Ìdanàádúrà jẹ́ nǹkan tó ṣe kókó tí èèyàn bá fẹ́ gbàdúrà. Torí èèyàn gbọ́dọ̀ ní ọkàn tọkàntọkàn sí gbogbo nǹkan tí èèyàn bá gbàdúrà sí. Ó wà important, ó jẹ́ pàtàkì kan nínú tí èèyàn bá fẹ́ gbàdúrà, o gbọ́dọ̀ ní ìgbàgbọ́. O gbọ́dọ̀ ní pé ìgboyà gbogbo nǹkan tó bá béèrè fún máa jẹ́ títí ẹ̀. O gbọ́dọ̀ máa mú àdúrà yẹn náà ojoojúmọ́ ko máa gbà, ko máa dàwọ́ dúró títí tó máa fi ní o dẹ̀ gbọ́dọ̀ ní ìgbàgbọ́. Ìgbàgbọ́ dára jù fún gbogbo nǹkan tó bá jẹ́ àdúrà o.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí mo ṣe máa ti ya àwòrán. Àwòrán jẹ́ pàtàkì fún àwọn èèyàn torí ó máa ń jẹ́ kí èèyàn rántí ibi tí èèyàn ti dé rí, ibi tí èèyàn ti wà, àwọn èèyàn tí èèyàn ti rí, gbogbo ǹkan oúnjẹ náà àti èyí tó ti pẹ́. Àwòrán jẹ́ pàtàkì. So bí a ṣe máa máa ya àwòrán, ó ṣe pàtàkì kí èèyàn mọ̀. So bẹ́ẹ̀ni, mo mọ̀ bí mo ṣe ń ya àwòrán kí n lè tọ́jú àwọn experiences àti idea kí n máa rántí àwọn èèyàn. Ju through àwòrán.

Rárá o, mo jẹ ẹni tó máa ń jẹ ẹran àti ewé. Mi ò jẹ́ ẹni tí ó wà ní ipa kan pé kò ń jẹ ẹran àbí ipa kan tí ò kíń jẹ ewé. Mo máa ń jẹ ewé, mo máa ń jẹ ẹran. Àwọn méjèèjì ló ní nǹkan tó dára fún ara wa. Kí eyan jẹ ẹran ní ìlọ́po tó yẹ kó jẹ́, kó má jẹ jù, kó má jẹ ní kékeré. Ewé ká má jẹ́ dàadaa na, ó dára fún ara kí eyan ma jẹ ewé ní ojojúmọ́ kí ara wa lè dà ṣakásáká.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkóríra sí oúnjẹ, kò ṣe kọ́ni kán bí i méjì tàbí mẹ́ta. Ẹ̀ kan ni ègúsí, mí jẹ ègúsí tí bá ti jẹ ara má jà mí jẹ. Mí mú mílìkì náà, tí bá ti mú mílìkì, èyí máa lọ sí ìgbọ̀nsẹ̀, èyí mọ́ máa lọ lọ lọ, mo dẹ̀ gbọ́dọ̀ máa wo nǹkan tí mò ń jẹ. Tí bá ti jáde, mo máa bẹ̀rẹ̀ fún un pé ṣe ègúsí àbí mílìkì wà nínú nǹkan tí mo fẹ́ jẹ torí a gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo nǹkan tí à ń jẹ kó má ṣe ó fa àìsàn sí ara wa.

Ó dáa kí ẹ̀yàn má ṣe ètò ìméèlì rẹ. Kí ẹ̀yàn bá fẹ́ ṣe ètò ìméèlì rẹ, ẹ̀yàn gbọdọ̀ ní each folder, filter àti ibi tíbí tó yẹ kó fi àwọn ìméèlì tó ṣe kókó àti àwọn tó o ṣe kókó. Wà á ní color tag ẹ̀ kọ̀ọ̀kan fún àwọn tó ṣe kókó àti èyí tó ní ṣe kókó. Kí ẹ̀yàn má ṣe ètò ìméèlì dára, kí ẹ má lọ pàdánù ìméèlì tí ó dára kúrò ní ibi tó ti wá. So ṣé kókó láti máa to ìméèlì rẹ kí ọ̀gá ẹ náà kó le rí pé ìwọ dára fún iṣẹ́, ode mú iṣẹ́ yẹn kárakára. O mọ̀ pé tí ìméèlì bá kún, o ní le máa rí àwọn ìméèlì tó ṣe kókó látọ̀gá. Bútí ìméèlì bá wà ní ibi tó yẹ kó wà, tó ti ṣe ètò wọn, tó ti filter, tó ti subject àti schedule, wọn máa wà ní pé o ṣiṣẹ́ dáadáa.

Mo máa ń lo ọwọ́ ọ̀tún, mi ò lọwọ́ ọ̀sì, ṣùgbọ́n ó ní àwọn èèyàn kan tan ń pè ní ambidexterity tó ń lo ọwọ́ ọ̀tún àti ọwọ́ ọ̀sì. Mo ní àbúrò kan tó ń lo méjéjì, but emi o. Ọwọ́ ọ̀tún ni mì lò tí mo fi ń ṣe gbogbo nǹkan tí mò ń ṣe, tí mo fi ń dáná, tí mo fi ń ko nǹkan, tí mo fi ń mú nǹkan, tí mo n fi fi ń sọ̀rọ̀, tí mo fi ń ṣe gbogbo nǹkan. Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò, ọ̀tún ni mo máa ń lò, mì ó lò ọ̀sì.

Oríṣìíríṣìí bàtà ló wà, slip on wà, dress shoe wà, stiletto wà, loafers wà, bọ̀ èmi o, mo níí fe kí n máa wọ slip on torí ó dára jù ó dẹ̀ wà ókèé. Ó máa ń jẹ́ kí ń wà kí ara mi ṣe dáadáa. Kò ṣe wí pé màá máa wà ibi tí ìyẹ kí ń bọ́ bàtà kan sí torí ó ń ta mi lẹ́sẹ̀. Bàtà yẹn ó ń ta mi lẹ́sẹ̀ rárárárára. N ò le rìn, rìn, rìn kó má ta mi. Ó máa ń jẹ́ kí ẹsẹ̀ mi kó dá pépé dáadáa tí bá dẹ̀ tí dé ibi tí mò ń wà ó wà ókèe mi kò ń ta mi lẹ́sẹ̀. So bàtà slip on ni mo láì kí máa wọ̀

Agogo ìjí mi máa ń wà ní bí aago márùn-ún láàárọ̀ torí pé mo gbọdọ̀ jí kí n kúrò nílé sí ibi iṣẹ́, ibi tí mo ń gbé jìnà sí ibi iṣẹ́. So aago márùn-ún ni mo máa ń jí kí n tó wẹ̀, kí n tó wọṣọ, kí n tó jẹun. Aago márùn-ún yẹn máa ti jí, màá kọ́kọ́ gbàdúrà, tí bá ti gbàdúrà, màá lọ wẹ̀. Gbogbo ìwẹ̀ àti mi máa ń mú bí wákàtí márùn-ún sí mẹ́wàá kò wọ́pọ̀ rárá, rárá, rárá. Tí bá ti wẹ̀ tán, aṣọ tí mo máa ń wọ̀ mo ti ṣètò rẹ̀ láti àná, so kò ń ná mi ní, ní ipá rárá, rárá, rárá, rárá. Tí bá ti wẹ̀ tán tí mo ti wọ aṣọ, màá jẹun, màá dé kúrò nílé kó tó di seven, seven thirty, aago méje láàárọ̀ mo ti dé ibi iṣẹ́.

Baṣe máa ṣe ero àwọn oníbàárà wa ó ṣe kókó, ó ṣe kókó sí ájọ wa torí pé gbogbo nǹkan tí àwọn oníbàárà wa wá sọ̀ ló mú baṣe máa mu ájọ wa dáadáa ta ṣe máa ṣe nǹkan dáadáa fún àwọn oníbàárà wa. Nǹkan tí àwọn oníbàárà wa ṣe kókó fún wa ó, torí a gbúdọ̀ fún wọn ni nǹkan tó jẹ́ tó pìnyin dáadáa fún àwọn oníbàárà torí láìsí oníbàárà kò sí ájọ o. So a gbúdọ̀ máa gbọ́ wọn. A ní department marketing tó gbúdọ̀ máa yẹ̀wò lójoojúmọ́ nǹkan tí àwọn oníbàárà sọ torí láì gbọ́ láti oníbàárà báwo laṣe máa improve, bá laṣe máa increase, báwo laṣe máa ní goals àti gbogbo values organization. So a ní department tó máa ń tọ́jú àwọn oníbàárà wa dáadáa because it's always said customers are always right and as an organization we demand to give them all.

Mo máa ń gbàyin tí bá ti ṣiṣẹ́ takuntakun, tí bá ti fi gbogbo agbára mi ṣiṣẹ́, tó dẹ̀ gbàyin. Tí mo ti ṣiṣẹ́ nǹkan tó yẹ kí ṣe, tó dẹ̀ yọrí sí rere, mo máa ń gbàyìn. Gbogbo ǹkan ló yẹ kí àwọn èèyàn máa fi iṣẹ́ takuntakun ṣe. Tó bá jẹ́ iṣẹ́ tiẹ tàbí tó ò bá jẹ́ iṣẹ́ ti ẹ, fi iṣẹ́ takuntakun máa ṣe gbogbo ǹkan tó yẹ kó ṣe. Tó bá ti ń ṣe, ó máa gbàyìn. Àwọn èèyàn á máa rí ẹ pé o wà dáadáa, o máa ń ṣiṣẹ́ dáadáa, o dẹ̀ tí ń jẹ́ kí ọ̀rọ̀ ìmíì máa wá sí ọkàn ẹ. Ó máa ṣiṣẹ́ tó yẹ kó ṣe, so o máa ṣiṣẹ́ dáadáa, wa dẹ̀ gbàyìn.

Ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ ló wà tí mo ní fẹ́ràn jù ní ìdílé Yorùbá. Ẹ̀fọ́ wà, ẹ̀gúsí wà, àmàlà wà, jọlọ́ọ̀fù àti fried rice wà, ẹ̀fọ́ rírò wà, oríṣiríṣi àsáró náà wà. Ṣùgbọ́n èyí tí mo nífẹ̀ẹ́ jù ni iṣu àti ẹyin díndín. Mo lè jẹ ẹ jẹ ẹ́ látaro titi dáálẹ́, kò ń sú mi, kò ń rẹ mí. Oúnjẹ tí mo fẹ́ràn jù ni iṣu àti ẹyin díndín tó láta.

Jíjó jẹ́ nǹkan lára àwọn exercises tó ṣe pàtàkì fún ìlera àwọn ènìyàn. Tí o bá jó, tí o bá move, tí o bá lọ láti ibi sí ibi, tí o bá gbọ́ ara, ó da, ó jẹ́ kí ara èèyàn dà ṣakasa. Bẹ́ẹ̀ni, mo nífẹ̀ẹ́ ran jíjó torí jíjó máa ń jẹ́ kí inú èèyàn dùn. Kí o bá gbọ́ orin tí o bá ń jó pẹ̀lú àwọn èèyàn, inudundun ló máa ń jẹ́ fún ẹ̀mí. Mo máa ń gbádùn rẹ̀ torí pé kò sí ibi pé kí èèyàn máa sọ̀rọ̀ ìbànújẹ́ àbí kí èèyàn máa dáwà níbi tí èèyàn ti ń jó. Ìdùnnú ni a máa ń jó fún ayọ̀. A dẹ ní oríṣiríṣi ijó o, a a àtò orin ní ilẹ̀ Yorùbá.

Oríṣiríṣi oúnjẹ ló wà ní ìdílé Yorùbá, so oríṣiríṣi oúnjẹ lo gbúdọ̀ mọ̀ láti sè. O lè fẹ́ sè oúnjẹ tó ṣe pàtàkì sí ẹ, tó fẹ́ràn jù pé kó máa jẹ. Ó lè jẹ́ bí àsáró or ẹ̀fọ́ rírò. So tí èèyàn bá fẹ́ sè ẹ̀fọ́ rírò, èèyàn gbúdọ̀ mọ̀ láti sè torí pé oúnjẹ tó fẹ́ràn jù. So bẹ́ẹ̀ ni mo mọ̀ pé a ti ń se oúnjẹ tí ídilé Yorùbá, tí ídilé gèésí, mo mọ̀ gbogbo e.

Kò sí òdò láì ká mi tí mo lè fi pẹja, ṣùgbọ́n ó wà lọ́kan mi láti mọ̀ bó ṣe ń pẹja. Mo ti ní nínú ọkàn mi pé tí bá ti rí opportunity láti mọ̀ bó ṣe ń pẹja, màá mọ̀ bó ṣe ń pẹja. Bọ̀ ní ìsinsìnyí mi ò ní ǹkan kan tí mo lè fi pẹja àwẹ̀ bó ṣe ń pẹja bọ̀. Ṣùgbọ́n tí bá rí ibi tí mo lè ti kọ́, màá gbàá, màá mọ̀ bó ṣe ń pẹja. Torí pé ó wà nínú ǹkan tí mo fẹ́ máa máa ṣe azọ̀ọ́ bí fúnra mi.

Tó bá ti di wákàtí mẹ́wàá ni òru, mo máa ṣe gbogbo ǹkan tó yẹ kí n ṣe. Màá ti fo abọ́, màá ti jẹun, màá ti máa wá ibi tí ó yẹ kí màá prepare kí n sùn, kí màá ṣe àjò tí n màá fi sùn. Tó bá ti di wákàtí mẹ́wàá, màá wá fo eyín mi, màá mú aṣọ tó yẹ kí n fi sùn síta, màá wá wẹ̀, tí bá ti wẹ̀ tán tí mo wọ aṣọ tí mo fi ń sùn, bẹ́ẹ̀dì mi màá gbọn dáadáa, màá tẹ́, tí bá ti tẹ́, màá wá wà lórí bẹ́ẹ̀dì, màá gbàdúrà, tí bá ti gbàdúrà, màá wá sùn títí tí tó máa fi di ago márùn àrọ̀ tí ma fi jí fún iṣẹ́.

Ó ṣe pàtàkì kí ẹni tó n dá ilé iṣẹ́ lẹ̀ kó máa fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún, ó jẹ́ bí motivation sí àwọn òṣìṣẹ́. Wọ́n lè máa ṣiṣẹ́ dáadáa, kó lè mọ̀ pé tó bá ti ṣiṣẹ́ dáadáa, wọ́n máa gba owó àfikún sí nǹkan tó bá ti ṣe. Ó dè jẹ́ wípé tó bá ti ń ní reward, tó bá ti ń ní ǹkan tó máa gba tó bá ti ń ṣiṣẹ́, ó dà wípé ó máa ń mú inú wọn ṣiṣẹ́ dáadáa, wọ́n máa ṣiṣẹ́ àṣepé àṣẹ kárakára, wọ́n máa wà diligent, wọ́n máa ṣe ǹkan tó yẹ kó ṣe. So owó àfikún ó jẹ́ ǹkan tó ní ìgbọ́dọ̀ fún àwọn tó ń dá ilé iṣẹ́ lẹ̀ ki won lè máa ṣe fún àwọn òṣìṣẹ́, ó dára gan an.

Oríṣiríṣi ọ̀nà láti báyan sọ̀rọ̀ lórí apps tó wà lórí fóònù èèyàn ló pọ̀ jaburata, ti ìpè fídíò àti ìpè ohùn. O jẹ́ wípé mo like ti ìpè fídíò mo máa ń ṣe dáadáa torí pé màá máa rí ẹni yẹn, ẹni yẹn a dẹ̀ máa rí mi. Wọ́n máa rí mi bí mo ṣe ń bá wọn sọ̀rọ̀, òun náà ṣe máa maa rí mi bí mo ṣe ń bá ọun sọ̀rọ̀. Gbogbo emotions, gbogbo nǹkan tí mò ń rò, gbogbo nǹkan tí mò ń feel, gbogbo tó yẹ kí n sọ, màá maa rí lójú ẹ, òun náà máà maa rí lójú èmi. Ó ní nǹkan gidi tó fi ń ṣe fún àwọn èèyàn. Tí ọmọ náà bá ń fẹ́ra wa, a lè lo ìpè fídíò fi máa ríra wa, tí a bá ríra wa fún ọjọ́ tó ti pẹ́ àbí kí àwọn tó fẹ́ra wọn kó má wà níbi kan náà, kó wà ibi tó jìnà. Ìpè video yìí ò dára púpọ̀.

Àdéhùn jẹ́ ǹkan tó ṣe òdodo. Ó gbọ́dọ̀ ṣe òdodo, ó gbọ́dọ̀ mú pọ̀ mọ́ra, ó gbọ́dọ̀ mú ní koko torí pé tó bá ṣàdéhùn fún èèyàn, sí èèyàn, ẹni yẹn a máa ro àdéhùn tó dá. Ó da kí èèyàn máa kọ́lẹ̀, ó da kí èèyàn máa ní lọ́kàn. Kò da kí èèyàn máa gbàgbẹ́ àdéhùn torí àdéhùn ò gbọ́dọ̀ máa dà. Tí èèyàn bá dà àdéhùn èèyàn, ẹni yẹn ò lè ní trust sí ẹni yẹn láíláíláí mọ́. Àdéhùn ṣe pàtàkì ṣùgbọ́n ó da kí ẹ máa ní, kí o máa mọ ǹkan tó ní kó tó má ṣe àdéhùn. Tó bá fẹ́ ṣe àdéhùn pé o máa ra báàgì lọ́jọ́ ìjọ́ bí ẹnìkan, mo rí i pé o mọ̀ pé wàá ra báàgì yẹn gan gan gan. O mọ̀ pé olówó báàgì yẹn ó dẹ̀ máa ra. Kò ṣe pé ǹkan míì máa wá, ó dẹ̀ máa lọ máa ṣe ǹkan míì pẹ̀lú owó báàgì yẹn. O gbọ́dọ̀ mọ̀ pé àdéhùn yẹn o gbọ́dọ̀ ṣẹ̀, ko gbọ́dọ̀ yí padà. So tí bá ti fẹ́ máa rántí wọn, mo máa fi sọ́kọ̀ gan. Mo dẹ̀ máa kọ́lẹ̀ kí n mọ̀ pé àdéhùn ele mi ó gbọ́dọ̀ ṣẹ̀ ní ìgbàkígbà tí bá ti mọ̀ pé mo fẹ́ ṣẹ̀

Ọjà ààbò máa ń tọ́nà nínú mọ́tò tí ẹ̀ ò bá lò. Ó wà nínú ǹkan tí mo fẹ́ràn nínú mọ́tò torí pé ó máa ń sọ fún ẹ pé o gbúdọ̀ lo seat belt. Ọjà ààbò fún ara ẹ̀, so kò má lọ fi ǹkan ṣe ara ẹ̀, pa ara tí accident bá wà. So ó wà important ká máa gbọ́ tí kiníyẹn bá ti ń dún nínú mọ́tò pé ko lo ọjà ààbò, pé ko lo seatbelt. Jọ ẹ jọ ẹ máa gbọ́ kí ẹ má lo seatbelt, kí ẹ má lo ọjà ààbò nínú ọkọ̀. Ó wà important kí ẹ tó bẹ̀rẹ̀ mọ́tò rárá gán, kí ẹ lo, kí ẹ key ẹ, kí ẹ mọ̀ pé ó dùn pam, kí ẹ mọ̀ pé ó ti ṣe dáadáa. Kò ṣe pé ẹ máa lò ó kó ṣiṣẹ́ àbí ó ti bàjẹ́ àbí kò wọlé sínú kò key. Ṣé ẹ máa make sure pé ọjà ààbò yín key dàda ẹ máa lò ó.

Oríṣìíríṣìí iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ló wà. A ní pit latrine, a ní gravity flush, a ní oríṣìíríṣìí ṣùgbọ́n, ní ilé mi, normal flush toilet, WC water closet le mi ń lò nínú ilé. Ó dẹ́ dára pé kí awá, bí èèyàn ka máa nù dáadáa o, ka máa nù ilé ìgbọ̀nsẹ̀ wa, kó má lọ fa ìbànjà sí ara wa, torí pé tó bá fa ìbànjà sí ara wa, a máa lọ sí hospital, kò dẹ́ dáa, a tún máa na owó. Nínú kòsí kòsí yii, ẹ jọ ẹ ṣàánú, ẹ máa fọ toilet yín dáadáa, ẹ máa fọ ilé ìgbọ̀nsẹ̀ yín dáadáa, ko máa mọ́. Ẹ máa ra chemical tó máa mú gbogbo germs yẹn kúrò, gbogbo ǹkan tó lè fa ìbànjà sára yín kúrò nínú toilet.

Ilé oúnjẹ tó wà láyìíkáà mi pọ̀, wọ́n dẹ̀ lóúnjẹ tó da púpọ̀ torí pé tí nǹkan tí mo máa ń lọ, wọ́n ní ẹyin àti iṣu díndín tí mo nífẹ̀ẹ́ gan, wọ́n dẹ̀ máa ń sè é dáadáa. So nítorí náà mo máa ń lọ síbẹ̀ tí owó oṣù bá ti wọlé àti ọ̀sẹ̀ tí ọ̀sẹ̀ kejì tí owó oṣù bá ti wọlé torí nígbà yẹn owó máa ń wà lọ́wọ́ mi. Bọ̀ tó bá ti di bí i ìparí díẹ̀ sí oṣù, ọ̀sẹ̀ kẹta sí oṣù máa parí, à mo máa jẹ oúnjẹ nílé o, ṣùgbọ́n torí owó ni kókó àti owó tó kù a máa fi máa wọ mọ́tò lọ ibi iṣẹ́, ọkọ̀ lọ ibi iṣẹ́. So ṣùgbọ́n ìgbà tí mo lọ mo ṣẹ̀ṣẹ̀ gbé owó oṣù ní ọ̀sẹ̀ tó kọjá, ṣo mo ṣẹ̀ṣẹ̀ lọ sí ilé oúnjẹ ní àná.

Bẹ́ẹ̀ni, mo níí fẹ́ràn ìpàdé lórí fóònù torí pé tí a bá le ríra wa, tí a bá wà ní àyíká ara wa, a lè fi fóònù máa bá ara wa sọ̀rọ̀. A lè ṣe voice call, ẹ̀ kọ́lù ohùn, só bá jẹ́ ti ohùn, a máa ma sọ̀rọ̀ l’ohùn. Bọ̀ tó bá jẹ́ ti fídíò call, a máa ma ríra wa, a máa sọ̀rọ̀. So dà fún àwọn ọ̀rẹ́ tó ti pẹ́ tó ti ríra wọn, àwọn ọ̀rẹ́ tó jìnnà sára wọn. Kọ́lì ìpàdé àti lórí fóònù, ó dára gán. Mo máà ń gba dún ẹ̀.

Ó ti pẹ́ díẹ̀ náà, bí i ọdún mẹ́ta sí ọdún méjì tí mo ti sukú gbẹ̀yìn tí mo mọ̀ pé ẹkún yìí ó dùn mi gan. Nígbà tí àwọn ẹ̀gbọ́n mi kúrò ní àyíká mi tó ń lọ sí ìlú bòmí láti ṣọ̀nà, láti ríṣẹ́, láti di èèyàn pàtàkì. Níjó yẹn mo sunkún torí pé ẹ̀gbọ́n mi yẹn ó súnmọ́ sí mi, emi náà súnmọ́ sí wọn. Ṣùgbọ́n fún dáadáa ara wọn ló ṣe lọ. Inú mi dẹ́ dùn, ẹkún ayọ̀ ni, ẹkún ẹkún tó tó yẹ ká sùn torí nǹkan gidi ló ṣẹlẹ̀ sílé wa àti ayé mi náà àti ayé ẹ̀gbọ́n mi tó lọ.

Ní ìgbà mí o máa wà pé mo gbọ́dọ̀ sisẹ́ ti wákàtí lọ, ìgbà mí mo ma ṣiṣẹ́ ní wákàtí lọ gangan gan. Ó ṣe pé màá ṣe ju wákàtí lọ. Ǹkan tó máa ń ṣẹlẹ̀ ni pé ìgbà tí mo máa ń ṣiṣẹ́ ti wákàtí lọ, bóyá iṣẹ́ pọ̀ ní ilé iṣẹ́, a gbọ́dọ̀ pàdé gbogbo goals, gbogbo meetings ta ti ṣe, a gbọ́dọ̀ ṣiṣẹ́ gan ká lè rí nǹkan ohun tuntun nínú ilé iṣẹ́ wa, ká lè rí pé a ń ṣiṣẹ́ kára. So ìgbà mí a máa ń ṣiṣẹ́ ju wákàtí ìlò, ìgbà mí a dẹ̀ máa ń ṣiṣẹ́ wákàtí gan gan.

Bẹ́ẹ̀ni oríṣiríṣi orúkọ ló wà ní ilẹ̀ Yorùbá, oríṣiríṣi ìtumọ̀ ló dẹ́ ni. Orúkọ mi jẹ́ Oluwakorede. Oluwakorede jẹ́ wípé Olúwa mú ìrẹ wá sí wa. Olúwa ti mú ìrẹ wá sí wa, Olúwa ti kó ìre dé, Olúwa ti kó gbogbo ǹkan tí a nílò ó ti kó dé. Oluwakorede jẹ́ orúkọ tó ní ìjìnlẹ̀, tó ní ìtumọ̀, tó ní ìgbàgbọ́ nínú ẹ̀. So orúkọ mi jẹ́ orúkọ tó ní ìtumọ̀ sí àwọn mọ̀lẹ́bí mi torí pé ìgbà tó ní mi ni Olúwa gan, gan, gan, gan, gan wá yí gbogbo ǹkan mó padà sí rere. Ìgbà tó bí mi gbogbo ǹkan yí padà, gbogbo ǹkan change wọ́n wá sọ orúkọ mi ní ọjọ́ kéje ìgbà tó bí mi tá n ṣe ìkọ́mọ, wọ́n sọ mí ní Oluwakorede tó jẹ́ wípé Olúwa mú ìrẹ wá sí ilé wọn.

Oríṣìíríṣìí nǹkan ló máa ń fún mi ní ìtara níbi iṣẹ́ torí pé a ní oríṣìíríṣìí tó máa ń múyàn ṣiṣẹ́ dáadáa kára. Nǹkan tó máa ń jẹ́ kí ẹ ní ìtara fún iṣẹ́ máa ń jẹ́ iyìn. Kí n gba ìyìn tí nbá ti ṣiṣẹ́ dáadáa. Ó máa ń jẹ́ owó náà. Kọ́ fún mi ní èrè tí fún iṣẹ́ tí mo ṣe ṣe. Kọ́ acknowledge mi, kọ́ rí mi, kọ́ mọ̀ mi pé èmi ni mo ṣiṣẹ́ yìí, èmi ni mo dẹ̀ gba iṣẹ́ yìí tí mo ṣe dáadáa. So iyì, èrè ó máa ń fún mi ní ìtara láti máa ṣiṣẹ́ dáadáa. Ilé iṣẹ́ mi dè máa ń fún mi ní gbogbo nǹkan tí mo ní lérò fún iṣẹ́ dáadáa. Wọ́n máa ń fún mi ní iyì, wọ́n máa ń fún mi ní èrè tí bá ti ṣiṣẹ́ dáadáa.

Oríṣiríṣi àkókò ni àwọn ènìyàn máa ń fi ń sùn ní ọjọ́ wò yí torí pé oríṣiríṣi àkókò ni oríṣiríṣi ènìyàn ní. Fún mi, mo máa ń tètè sùn kó tó di ten, màá ti ṣẹ́ ajo. Gbogbo nǹkan tí ó yẹ kí n ṣe kí n tó sùn, tó bá ti di wákàtí mẹ́wàá, tó bá ti di ten pm, tó bá ti di wákàtí mẹ́wàá torí pé mo gbọ́dọ̀ jì ní wákàtí márùn-ún láàárọ̀ kí n lọ ibi iṣẹ́. But ọjọ́ tí ò bá sí ibi iṣẹ́, mo máa ń pẹ́ díẹ̀ lórí fóònù, mo máa ń gbé ń gba mi, mo máa wà lórí Instagram, TikTok, YouTube pé títí tí màá fi sùn ní wákàtí twelve lóru kí n tó sùn. So ó jẹ́ nìkan nínú nǹkan tí mo máa ń ṣe kí n tó sùn kó tó jọjọ weekend.

Sísáré jẹ́ ǹkan tó máa ń mú ara da yàkàyàkà. Bí ọ bá jókòó jù fún ibìkan àbí sí ibìkan fún wákàtí tó pọ̀, tó bá rìn àbí tó bá mira, ara a máa di ara káràkárà. So dá kí èèyàn máa mira, kí yọn máa rìn, kí yọn máa sáré. Sáré jẹ́ ǹkan nínú àwọn fitness ìdárayá tó ta gbudọ̀ máa ṣe. So bẹ́ẹ̀ ni mo máa ń sáré. Bọ̀ mí ń sáré láti ọjọ́ ajé títí di ọjọ́ karùn-ún lọ́sẹ̀ òun. Mo máa ń sáré ní weekend, ọjọ́ tí ò ṣiṣẹ́, ọjọ́ àárọ̀ Saturday tí mo mọ̀ pé àwọn èèyàn náà máa bá wọn lórí pápá. Màá mọ̀ pé àwọn náà ń jogi.

A ní yàrá tó márùn-ún nínú ilé. Yàrá mi mo nífẹ̀ẹ́ rẹ̀ gan, bọ̀ kọ̀tọ́ ìfẹ́ tí mo ní sí yàrá tí mo máa tí ń kàwé. Yàrá tí mo máa tí ń kàwé ní coffee table, ó ní coffee table tí mo lè gbé nǹkan tí mo fẹ́ máa jẹ sí. Mo dẹ̀ ní ibi tí oòrùn máa ń wà dáadáa, oòrùn máa ń tàn ìmọ́lẹ̀ sí ibi tí mo ti ń kàwé, so ó máa ń dà bíi pé mo wà nínú ìwé yẹn àti pé èmi gan mo wà nínú ayé àti ìwé yẹn pẹ̀lú coffee mi lẹ́gbẹ̀ẹ́ mi. So mo mọ̀ ó wà comfortable, ó wà àwọn ibi tí mo nífẹ̀ẹ́ jù torí ìwé pọ̀ lára ibi tí yàrá yẹn wà ó pọ̀ gan. So mo nífẹ̀ẹ́ ibi tí mo máa ń kàwé jù, yàrá yẹn ni mo nífẹ̀ẹ́ sí jù.

Àwọn dókítà ti sọ pé o yẹ kó máa fo eyín ẹ méjì méjì lójoojúmọ́ alẹ́ àtà, àárọ̀ àti alẹ́. Àárọ̀ tó bá ti jí, alẹ́ tó bá fẹ́ lọ sùn. So mo máa ń fẹyín mi méjì méjì lójoojúmọ́. Ẹ̀kan ní àárọ̀, ẹ̀kan lálẹ́. Tí n bá ti jí ní àárọ̀ tí n bá ti ń lọ ibi iṣẹ́, mo màá fẹyín. Tí n bá ti dé tí n bá fẹ́ lọ sùn, tí n bá ti jẹ gbogbo oúnjẹ tó yẹ kí n jẹ níjọ́ yẹn, màá fẹyín, màá lọ sùn.

Oríṣìríṣì fìlà ló wà ní èdè Yorùbá o. Nílẹ̀ Yorùbá tí mo wà yìí, oríṣíríṣì fìlà tó wà fún àwọn ọkùnrin wà, fìlà tó wà fún àwọn obìnrin wà, baseball cap wà, èyí tí àwọn elégẹ́sì máa ń wọ, ó wà. Àwọn beach hats wà, èyí tí a máa ń wọ sí church náà wà. So èyí tí mo máa ń wọ mọ́júmọ́ ni baseball cap. Mo nífẹ̀ẹ́ rẹ̀ jù torí pé mo lè wọ bí mo ṣe fẹ́, lórí bí mo ṣe fẹ́, ó lọ pẹ̀lú gbogbo nǹkan. Kò ní pé ibìkan ò lè wọ fìlà base ball base ball sí. So mo máa ń wọ fìlà gan-an, fìlà base ball ni mo máa ń wọ.

Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn jìyàn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ yẹn bá ti di pé mo gbọ́dọ̀ jìyàn, mo gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ẹni kejì tí ń sọ̀rọ̀ tó yẹ kó sọ. Tí ó wá ìdí dáadáa, ó wá ń jìyàn, ó wá ń rojọ́, oun sọ̀rọ̀ láì ní ìwádì, èmi á jìyàn o. But, nínú ọkàn mi, mi ò fẹ́ràn jíjìyàn rara rárá torí pé gbogbo ǹkan, gbogbo èèyàn ló ní ti belief, ti ti ẹ̀. So, tò mí kì í fi ti tèmi mọ́ ènìyàn, but tí èèyàn bá ti ń fi ti ti ẹ̀ mọ́ ti tèmi, ò tí èèyàn bá ti ń tẹnumọ́ ǹkan tí ó rí pé nǹkan tó ń sọ ó ní ìtumọ̀, èmi á jìyàn o. Torí pé fifty fifty ni. Ìgbà mí mo like kí n jìyàn, mo fẹ́ràn kí n jìyàn ìgbà mí, mi ò fẹ́ràn rara rárá tó bá ti ń di líle.

Tí n bá fẹ́ wá òṣìṣẹ́ tuntun, torí pé mo kọ́ Human Resource ní school, ó máa ń wà nínú nǹkan tó máa ń ràn mí lọ́wọ́ láti gba òṣìṣẹ́ tuntun. Òṣìṣẹ́ tuntun gbọ́dọ̀ mọ nǹkan tó ń fẹ́, ó gbọ́dọ̀ ní ìgboyà, ó gbọ́dọ̀ mọ ìdí tó ń fi wá sí ibi interview tó ń wá, wá ti, láti wá wá iṣẹ́ ní ilé iṣẹ́ mi. Ó gbọ́dọ̀ mọ̀ pé goal àti value iṣẹ́ mi, ilé iṣẹ́ mi wà important. Goal tó ń, àti achievement òun naa wà important. Ṣé pé òun ṣó fẹ́ ṣiṣẹ́ fún ara ẹ̀ àti company yìí. Ó gbọ́dọ̀ wá fún méjèèjì torí work life balance gbọ́dọ̀ wà. Kò ṣe pé ó kàn wáṣẹ́ torí pé òun ń wáṣẹ́, but torí pé ó nífẹ̀ẹ́ iṣẹ́ yìí, ó nífẹ̀ẹ́ role yìí, ó ti ní gbogbo nǹkan tó yẹ kó ní nínú role tó fẹ́ wá ṣe ní ilé iṣẹ́ mi. Ó ti mọ̀ pé òun wá fẹ́ ṣiṣẹ́ ní department yìí, ó dẹ́ máa ṣiṣẹ́ dáadáa.

Tí mo bá wà ní ilé weekend tí ò bá ṣiṣẹ́, mo má ń sùn torí oorun ọ̀sán. Ó ní nǹkan tó ń ṣe lára. Ó da fún ara kí ara má ní ìsinmi lẹ́ẹ̀kan kan kan. Kí eeyan bá ń tí ń sùn dáadáa torí àwọn dókítà gan sọ pé èèyàn gbọ́dọ̀ má a sùn wákàtí mẹ́jọ lọjúmọ́ ní least paripari niyen. Tí ò bá ní bó ṣe má a gba gbogbo wákàtí mẹ́jọ mẹ́jọ ní gbogbo ọ̀sẹ̀ tó fi lọ ibi iṣẹ́, o lè rí èyí tó kù ní weekend tí o lọ ibi iṣẹ́ tí o ṣiṣẹ́. Tó bá ti ń lọ ìdárayá láàárọ̀, kó sùn lọ́sàn án. Ko mọ̀ pé ara ẹ bà lé dáadáa si. Kí ara ẹ lè da ṣákaṣáka, kó má a ní good intensive memory torí ó da fún ọpọlọ náà, ó da fún ara, ó da fún gbogbo nǹkan tó nílò bí èèyàn.

Mo má ń mu mímu protein ni, mo má ń mu ngbà mí ṣùgbọ́n mo nífè pìrotéènì tí chocolate àbí bars àbí granola àbí bí i ti biscuits àbí bí i ti wosùwosù protein. Mo nífẹ̀ẹ́ jù kí n má a mu ǹkan tó ní protein nínú, ṣùgbọ́n ó dà lọ́pọ̀lọ́pọ̀ mo ti tọ́ wò, mo ti lò, mo má ń lò lẹ́ẹ̀kan kan ṣùgbọ́n mo ní ìfẹ́ fún proteinì chocolate bar àti biscuit àti granola.

A lè puro, a jẹ̀ lè sọ pé nǹkan tó Olúwa ti pèsè fún wa ò dá àbí kò tọ̀ wa. A máa máa dúpẹ́ fún Olúwa tó pèsè iṣẹ́ tá ń gba owó lọ́wọ́ dáradára sí. Ṣùgbọ́n owó tá ń gba tó wa, àmọ́ à ń gbàdúrà pé ká ní promotion, ká ní èrè, ká ní ìfọ̀kànbalẹ̀ ní iṣẹ́ tá wà. Gbogbo owó tá ń gba kó wáì sí, kó increase. Tí a bá ti ń gba owó tó dáradára, a máa ṣiṣẹ́ dáadáa sí. Ṣùgbọ́n ìgbà mí kò sí ìdásí promotion, ìgbà mí kò sí èrè lórí gbogbo iṣẹ́ tá ṣe, ìgbà mí a máa rí tó. So.

Wọ́n ti sọ pé ìṣẹ́jú tí àwọn èèyàn gbọ́dọ̀ máa jẹ oúnjẹ ni mẹ́fà àbí mẹ́sàn-án lóru. Tí ó bá ti kọjá jù bá yẹn lọ, wọ́n ti sọ fún wa pé ká máa jẹ oúnjẹ kan tàbí ìkejì, or ká má jẹ oúnjẹ rárá, ká mú omi àbí ká mú fresh juice. Ìgbà mí ta bá ti délé ọjọ́ a ti lò tórí iṣẹ́ àti àwọn súnkẹrẹsùkẹrẹ fakọ̀ ta a máa ń pàdé ta bá ti ń bọ̀ láti iṣẹ́. Wọ́n máa ń jẹ́ ká délé bí i wákàtí mẹ́jọ sí mẹ́sàn-án. Àwa a máa jẹ oun tí ó yẹ ká jẹ ní time tí o yẹ ká jẹ oun. Ṣùgbọ́n a ti mú lọ́kàn pé a máa gbọ́dọ̀ máa délé tètè délé. A gbọ́dọ̀ máa jẹ nǹkan tó yẹ ká máa jẹ. Tó bá jẹ́ wípé ká yá ilé olóúnjẹ ká jẹ oun ní time tí o yẹ ká jẹ, ká dé lọ sùn ta bá ti délé, a máa máa ṣe bẹ́ẹ̀. Ó wà dáadáa pé ká jẹ oun ní àkókò tí o yẹ ká jẹ oun ju pé ká lọ jẹ oúnjẹ tí a yẹ ká jẹ ní time tí a yẹ ká jẹ.

Oríṣiríṣi nǹkan mímu ló wà. Soda wà, sparkling water wà, smoothie wà, milkshake wà, ice cream gan wà. Oríṣiríṣi yìí ni a ní fún mímu fún ara. Èyí tó bá ní wúlò fún ọ̀pá ìfààmúrà mo máa ń lò. Ìgbà míi tó bá ti tutu jù tí mi le gbé sẹ́nu, mo máa ń fi ọ̀pá ìfààmúrà sí. Àti ìgbà míi tó bá wà thick, tó bá le gan, tó bá wà thick bíi smoothie, bíi ti milkshake, a gbudọ̀ lò ìfààmúrà ọ̀pá. Ṣé ti rí pé nǹkan mímu àti ọ̀pá ìfààmúrà ó ní nǹkan tó necessary láti lò. Tabá ti fẹ́ mú nǹkan tó yẹ ká mu pẹ̀lú ọ̀pá ìfààmúrà, a máa ń lò. Bẹ́ẹ̀ ni mo máa ń lò ọ̀pá ìfààmúrà.

Oríṣiríṣi iṣẹ́ ló wà, e lèi jẹ iṣẹ́ fún àwọn ẹlòmíì, wọ́n máa ń kọ̀wé fún owó. Ṣùgbọ́n èmi ò wà níbí wípé màá máa kọ̀wé pẹ̀lú owó, mo wà níbí Human Resource mo ṣiṣọ tẹ́lẹ̀. Dìpátímẹ́ntì wọ́n wà níbi iṣẹ́ tí mò ń ṣiṣẹ́ ní Human Resource. Mi ò ṣe kí màá kọ̀wé fún owó pẹ̀lú owó.

Mo máa ń lọ sọ́jà, mo dẹ̀ máa n lọ sí supermarket. Nǹkan kí nǹkan tí mo fẹ́ rà imin máa n wà ní ọjà, ibi máa wà ní supermarket. So ibi tí mo máa ti ń rà nǹkan ni ọjà àti supermarket. Tí n bá fẹ́ rà ata, ti n bá fẹ́ rẹ elubo, tí n bá fẹ́ rà iṣu tó tin gbìn, tó tin wú, tó ní ṣu dáadáa, tí bá ti fẹ́ rà ata, tí bá ti fẹ́ lọ, tí bá fẹ́ rẹ ẹja, ẹran, tí bá ti fẹ́ rà búrẹ́dì agégẹ, tí bá ti fẹ́ rà pọtétọ̀ tó dára, tí bá ti fẹ́ rà gbogbo èso tó ní pọ́n dádadáda, mo máa lọ sọ́jà. Tí bá fẹ́ rẹ ẹran tó sẹsẹ pa, tó dùn dáadáa, tó wà fresh, mo máa n lọ sọ́jà. Tí bá fẹ́ rà omi, tí bá fẹ́ rà bíi cereal, cornflakes àbí nǹkan kan, mo máa lọ supermarket. So tí bá ti fẹ́ rà àwọn ọṣẹ tí mo maá fi ń wẹ̀, mo máa n lọ supermarket. So sẹ́ ti rí pé gbogbo nǹkan tí mo ní rí-- nílò, ibi kí bí tí mo bá nílò ni mo máa ń lọ sí ibi tí ẹ kì ń rà. Ọjà àti supermarket ni mo máa ti ń rà nǹkan.

Tí ọ̀sẹ̀ bá ti parí, mo ti ní ètò pé, àná bá àwọn ọ̀rẹ́ mi, a máa lọ sí sinimá, a máa wo fíìmù, a máa lọ sí ibi tí wọ́n ti ń jẹun, a máa lọ sí ilé oúnjẹ, a máa jẹun, a máa ya picture, a máa lọ sí ibi tí wọ́n ti ń ta game, arcade game, a máa ṣeré a dẹ̀ máa lọ beach. Gbogbo eléyì lá fẹ́ ṣe ní weekend tí ọ̀sẹ̀ yìí bá ti parí. A ti ń ní plan kíní yìí fún ọ̀sẹ̀ méjì sẹ́yìn. A dẹ̀ ti sọ pé ọ̀sẹ̀ yìí tó bá ti ń parí la máa lọ torí gbogbo wa ti gba owó oṣù. So ó wá wà comfortable, ó wà ìrọ̀rùn fún gbogbo wa ká lọ sí ibi tí à ń lọ ní week yìí.

Bẹ́ẹ̀ni, WiFi mi yára torí pé mò ń lo nẹ́tíwọkì tó wà nínú tọ́pù three, àwọn mẹ́ta tó pínye nínú ìlú tí mò ń gbé. WiFi mi dá púpọ̀ ó ni mò ń lò ó ṣínṣínṣínṣín. WiFi to yẹ kó má lò, wà á kọ́kọ́ wá di èyí tó dára dára tó má lò tó bá ti ṣiṣẹ́, ṣó a lè má a lè mú iṣẹ́ rẹ kó yára fún ẹ. Tó bá lo nẹ́tíwọkì tí kò dá, tó bá ti lo WiFi tí ò gbádùn, ó má ṣe bàjá sí iṣẹ́ rẹ. Nísìín mó ń ṣiṣẹ́, mò ń ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe torí WiFi mi durò dáa dáa dáa.

Ọjọ́ ìbí jẹ́ ọjọ́ kan tí mo nífẹ̀ẹ́ jù torí pé ó máa ń jẹ́ ọjọ́ tó ní nípa mi. Ó wẹ̀ nípa mi. Fún èmi, tèmi nìkan ni ọjọ́ yẹn máa wà. Tí ó bá ti di ọjọ́ ìbí mi, mo máa ní ètò láti bí ó bí oṣù kan àbí oṣù méjì kó tó di ọjọ́ yẹn. Mo máa ń ra kéèkì, mo máa ń ya fọ́tò, mo máa ń ṣe, eh, fo-- eh, àwòrán. Mo máa ń ṣe gbogbo nǹkan tó yẹ kí ṣe. Mo máa ń ro oúnjẹ lẹ̀ torí pé a gbọdọ̀ ṣe patí. Nǹkan àjọyọ̀ ni. Gbogbo ẹni tó wà ní a-- ní ayíká mi, mo máa ń fún ní ǹkan. Mo máa pín oúnjẹ àti nǹkan mímu. Ìjọọ-- ọjọ́ ìbí, ìbí mi, ó máa ń lọ fún ọ̀sẹ̀ yẹn. Mo máa ń jáde náà tó bá ti di bí ọjọ́ kẹta àbí kẹrin. Tó bá ti di ìparí ọ̀sẹ̀ yẹn sá, mo máa ń bọ́ta. Mo máa ń lọ ṣeré, mo máa lọ beach, mo máa ń lọ jẹun ní ilé oúnjẹ, mo máa ń lọ wo fíìmù, mo máa ń lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi.

Àkókò tí mo máa ń dé láti ibi iṣẹ́ ó yàtọ̀. Ìgbà mí, mo máa tètè dé ilé torí pé kò sí sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀. Ìgbà mí, mo máa ń dé ilé ní wákàtí tó pẹ́ gan torí pé sún kẹrẹ fà kẹrẹ ọkọ̀ yẹn lé e po gan. Ó máa pọ̀ títí títìí má máa dé ilé ní wákàtí mẹ́wàá, wákàtí tó yẹ kí mà sùn, mà ṣẹ̀ṣẹ̀ máa dé ilé. Ìgbà mí, mi ò ní lè jẹun. Ìgbà mí, mọ́tò ló máa ń sá fẹ́rẹ. A ní rí mọ́tò wọ̀padà lọ sílé, kò ń yé wa. Bóyá torí pé kò sí epo. Ìgbà mí, kò ń sí ọkọ̀. Time tí mo máa ń dé ilé, kò ṣe ti àkókò rárá rárá, kò ṣe àkókò tó yẹ kí mo máa dé. Ìgbà mí, mo máa ń yọ wípé a máa ń dé ilé dáadáa. A máa ń dé ilé kí àkókò gan tótó di mẹ́fà àbí márùn-ún àti délé kò ń pẹ́ wa rárá rárá. Ìgbà mí, àwọn mi máa gbé wa, kò ń pẹ́ rárá rárá.